Báwo ni mo ṣe máa ń yan àwọn alábàáṣiṣẹ́ mi? Kí n tó yan àwọn alábàáṣiṣẹ́, mo máa ń wo ìṣesí oníkálukú àti ẹni tí kì í ṣe ìròju iṣẹ́. Nítorí mo máa ń ṣe àkíyèsí àwọn tó bá wà ní àyíká mi, mo máa ń tètè mọ ẹni tó kórìíra iṣẹ́ àbí ẹni tí ó fẹṣẹ ń ṣe.

Bẹ́ẹ̀ ni, mo mọ bí a ti ń ya àwòrán lọ́pọ̀lọpọ̀. Kódà tí àwọn ọ̀rẹ́ mi bá fẹ́ ya àwòrán, wọ́n máa ń fẹ́ràn kí mo bá wọn ya. Kódà gan, mo ti rò wípé iṣẹ́ àwòrán yíyà òun ni màá padà ṣe àmọ́ torí ohun kan tí a fojú rí, òun ló ṣe jẹ́ kí n ya bára.

Irú etígbọ̀ tí mo máa ń lò, òun ni èyí tí kò ní okùn, torí mi ò fẹ́ràn etígbọ̀ tó ní okùn, torí kò ní jẹ́ kí n ṣe bó ṣe wù mí, kí n yí sọ́tùn-ún, kí n yí sósì. Àmọ́ èyí tí ò ní okùn tó ń lo ẹ̀rọ Bluetooth láti fi ṣe mọ́ ẹ̀rọ ìbánisọ̀rọ̀.

Rárá, mi ò ní àwòrán lára. Bo tì lè jẹ́ pé mo ní àwọn ọ̀rẹ́ tí wọ́n ya àwòrán sí ara wọn, èmi ò ti fi mo kórira rẹ̀. Ìdí ni wípé àwọn dókítà àwọn ọgbà níyànjú wípé kí ènìyàn má ṣe ya àwòrán sí ara rẹ̀.

Bẹ́ẹ̀ni, mo ní orúkọ ìnagijẹ tí àwọn ọ̀rẹ́ mi máa ń pè mí. Mo nífẹ̀ẹ́ orúkọ yìí ni ọ̀pọ̀lọpọ̀, mo sì nífẹ̀ẹ́ tí àwọn ènìyàn bá ń pè mí ní orúkọ náà. Ó lè jẹ́ pé nígbà tí mo wà ní ọmọdé ní èwe, àwọn ọ̀rẹ́ ìgbà yẹn wọ́n fún mi ní orúkọ ìnagijẹ kan tí mo kórìíra. Àmọ́ nígbẹ̀yìn, wọ́n dẹ́kun àti máa pè mí ní orúkọ náà.